Nkankan wà nínú àmì àwọ̀ tí ó jẹ́ pé tí kò jẹ́ kí n ní ìgbàgbọ́ ninu ẹ torí ọmọ Mùsùlùmí ni mí. Ẹ̀sìn mi ò dẹ̀ gbá mi láyè kí ń máa gbàgbọ́ nínú ìràwọ̀ wíwò tabi kí eeyan máa fi ìràwọ̀ ṣe àpejùwe ojọ ọ̀la. Bó tí e jẹ́ pé mo mọ àmì ìràwọ̀ mi, bẹ́ẹ̀ni mo mọ ami ìràwọ̀ mi dáadáa. Àmì ìràwọ̀ tó ń jẹ́ Gemini ọ̀hún ni mí. Mo mọ̀ sugbon kò ṣe ǹkan tí mo ní ìgbàgbọ́ dáadáa nínú ẹ torí pé ọmọ ẹlẹ́sìn Mùsùlùmí mi. Ẹ̀sìn mi ò de gbámi láyè kí ń máa gbàgbọ́ nínú ǹkan bẹ. Mo gbọdọ̀ fi ǹkan tó jẹ́ kí n mo nípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń sọ̀rọ̀ nípa ẹ. Te bá débí ẹ́, kiní kan wo irawọ̀, ki ò lè mọ iṣẹ́ tó máa ṣe lọ́la, wo irawọ̀, ki ò lè mọ kiní kan iṣẹ́ tó ye kó ṣe, kò máa lọ ṣiṣẹ́ oníṣẹ́ àti àwọn ǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kò ṣe ǹkan tí mo fi tara tara gbàgbọ́ nínú ẹ.

Ah! Ọkọ̀ mi jẹ́ nǹkan tó jẹ́ ohun ẹlẹgẹ́, ó sì jẹ́ igbà mìíràn wa. Ó, ó dórí bí ohun tí ẹni tí ó bá, tó bá ṣe nǹkan tó bá dùn mi tó bá ṣe kó ṣe gbogbo. Ìgbà míran wà tó je pé ẹni bá ṣẹ́ mi, ẹsẹ̀kẹsẹ̀ ni ó máa kúrò lọ́kàn mi. Ìgbà mí dẹ́ wà tó je pé oṣù kan, ọ̀sẹ̀ kan, ó ṣì wà lọ́kàn mi oó sì máa dùn mi. So kó ṣe, ó máa ń yí ọkọ mi pa. Mo máa ń pàrọ̀ ọkọ̀, but ìgbà mí ó lè jẹ́ pé ohun bí òórùn bá ti mu jú tí ohun kò fi dè fi bẹ́ẹ̀ ṣi ọmọ ní ara, ó máa ń jẹ kí ó cause bí yiyi ọkan padà to je pé nǹkan tí mo ti pinnu láti ṣe tẹ́lẹ̀, mó kó tẹ́lẹ̀ déédé paro láti máa ṣe mọ́. So, kó ṣe, kó ṣe gbogbo ìgbà náà ni wá yín ọkọ̀ padà, but tí, tí ó bá ti jẹ́ pé tí omi dáadáa tí ó dẹ̀ jẹun dáadáa, kò sì ní pé mò ń yi ọkọ̀ padà. Ohun tí mo bá fẹ́ ṣe náà ló máa ṣe.

Ah, àkókò tí mo máa ń jí máa ń yàtọ̀ tọ̀síra wọn. Gba mi wá tojé pé ago kan, ago kan oru ni mo máa sun, gbà mí ago mẹ́ta, gbà mí ònílẹ̀dẹ̀dẹ̀ ago mẹ́fà. Gba mi mú tiẹ́ kí n sùn di ọjọ́ kejì, tí mo bá ní boya bí, ẹ̀rù ìdánwò tí mo fẹ́ ṣe lọ́jọ́ kejì. Akẹ́kọ̀ọ́ sì ni mí, so mi o lè máa sun bí àwọn ọmọ ènìyàn ṣe ń sun. Gba mi ó máa ń pè mi kí n tó sùn, gbà mí o dẹ̀ le mo dẹ̀ lé tètè sun, bó tó bá jẹ́ bí ago mọ́kànlá lẹ́ẹ̀ni mo sun, ó ṣeé ṣe pé ji ni ago mẹ́fà àbí ago méje ii tó jẹ́ ohun tó máa ń ṣẹlẹ̀ jù. But tó bá ti jẹ́ pé mo pẹ́ sùn bóyá mo sun ni bóyá bi ago mẹ́ta àbí ago mẹ́rin, ó máa ń to ago mọ́kànlá àárọ̀ àbí ago méjìlá tó sùn kí n tó jí. Jíjí mi ò, kò, kò ní bí àsìkò pàtó bayi ni mo máa jí, kò sí igbà tí mo ò lè ń jí. Ó, ó dá lórí àsìkò tí mo bá ń yóò sùn, tí àsìkò tí bá sùn ló máa, ló máa, ló máa sọ àsìkò tí mo máa jí.

Àsìkò ìparí iṣẹ́ jẹ́ àsìkò kan tó, tó le lege torí pé, ìgbà mí wà to jẹ́ n pé èèyàn máa ti ṣiṣẹ́ láti àárọ̀ tí, tí ọ máa tẹ̀tí máa ṣiṣẹ́ bọ̀, tó bá ti ń kú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kí ọ̀ n pari ẹ, ó ní biru ẹ̀mí tó máa ń wà nínú èèyàn tí ó máa jẹ́ kí èèyàn máa ní, oh, ìkórira ọkọ̀, kí kankan èèyàn máa kanti e ṣọlẹ. Ìgbà mí tí bá ti rí pé iṣẹ́ mi ti fe parí beyen, ti mo dẹ́ri pe o ti fẹ́ rẹ mi, kàkà kí n máa koríko lọ, kí n máa ṣí lọ, màá kọ́kọ́ siinmo or kí n bọ́ta kí n, kí n lọ fún, kí n lọ gba atẹ́gùn sórí mi, kí orí mi bà lè wálẹ̀. So tí mo bá ti dípe oh, ó ti sinmi, tí ọkan mi dẹ́ ti wà ní ipò padà, mo máa padà lọ sí ibi iṣẹ́ tí mo ń ṣe. Màá de kuku parí ẹ ni ekan náà. Torí báyìí ni mo ṣe máa ń ní, mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ mi.

Bóòtì jẹ́ pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn kí n máa gbọ́ orin. Ǹnkan tí mo fẹ́ràn kí n máa gbọ́ tí mo bá wà nínú ọkọ̀, kó ṣe gbogbo ìgbà nímo máa gbọ́ ohun kankan tí ó bá wà nínú ọkọ̀ mọ́. Mo nífẹ̀ẹ́ kí n máa tó bá bọ́ sí kò n jẹ́ pé mo di earpiece mímú àbí mo di airpod dá ní. Mo fẹ́ràn kí n máa, kí n máa tẹ́tí sí album rẹ̀. Mo jẹ́ ẹnìkan tí kò fi bẹ́ẹ̀ fẹ́ràn orin, mo kí n gbọ́ orin, bó mo fẹ́ràn kí n máa gbọ́ album ní gbogbo ìgbà torí ó máa ń jẹ́ kí ọkàn mi lọ́lẹ̀, ó dá máa ń, ó máa ń bá wo mo ṣe máa jù we ẹ nà. Ó jẹ́ ohun kan tó máa ń fa ìfọ̀kànbalẹ̀ fún mi. Mo kí n gbọ́ orin tí n bá wà nínú ọkọ̀, bó mo máa ń tẹ́tí sí ọ̀rọ̀ olóun dáadáa.

Ah, ìbéèrè yìí jẹ́ ìbéèrè kan tó lágbára, 'cause kò sí bí èèyàn ṣe máa wà tí kò ní, tí kò ní ní, oh, oríṣìíríṣìí bó ṣe máa ṣe ìdọ́gba láàárín ìwé àti ìgbésí ayé. Kò sí, kò sí, kò sí bó ṣe le gbe ilé ayé, kò sí bó ṣe é máa gbádùn ayé láì ṣe irú nkán báyìí. Nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà ńi pé, mo mọ pé ìwé mi jẹ́, ẹ̀kọ́ mi jẹ́ ohun tó ṣe pàtàkì. Mo dẹ̀ mọ̀ pé tí mo bá, tí mo, tí mo bá fojú sẹ́kọ̀ níkan tí mo tọ́jú ìgbésí ayé mi, ó lè di ńkán mí sì mi lọ́rùn, bíi kó fà ẹ́hán, àrùn ọpọlọ àbí àrùn tó lè gbẹ́mí mì. Ẹni tó bá dé wa láyé ni, ni ó ń paasi exam. Oh, mo máa ń fi àsìkò lẹ́, oh, iye àsìkò báyìí ni mo fẹ́ fi kàwé léni. Mo máa sinmi fún iye àsìkò báyìí. Iye àsìkò báyìí ni mo fẹ́ fi kàwé léni. Iye àsìkò báyìí ni mo màá fi sinmi. Iye àsìkò báyìí dé ní màá, mo máa fi wo àyè, wo ara mi. Bó ṣe jẹ́ ní yẹn.

Mio ò mọ nǹkan tí ẹ rí tí ẹ fi rò wipé mo jọ ohun, ohun lẹ́pùkìdì o, ọmọ aláápùkìdì ni mí o, kí ló kàn mí pẹ̀lú aṣọ wiwẹ́? Mo, oh, tó bá jẹ́ bí i aṣọ wiwẹ́ bí i ohun tó ṣe ríra tí ọba ń wẹ́tọ̀, mo ní ìyẹn. But tó bá jẹ́ pé bí i aṣọ tí èèyàn ma wò ẹ́ sí, aṣọ tí èèyàn ma wò tí èèyàn fi ń wẹ̀, o jẹ pe mo, mo kò ṣi ohun tó kàn ní pẹ̀lú irú ìyẹn. Mo jẹ́, mo jẹ́ ẹnìkan tí ó ń je pé ìwẹ̀, ìwẹ̀ kíákíá ni mọ má n wẹ̀, kò se ìwẹ̀ tí ó máa dàbí ní pé èeyàn fẹ́ bo ara. So gbogbo rọbọ rebe ń pé, à, irú eleyii ni màá fi ń wẹ̀, eleyìí ni mò ńi fi wẹ̀, eleyìí ni màá fọ̀ sí odi, ilé yìí ni màá fi ń nu ojú, ilé yìí ni màá fi ń nu ẹsẹ̀. Mo, mo ṣe irú nǹkan bẹ́yẹ̀n. Though tó bá jẹ́ pé aṣọ tí èèyàn máa fi ń lọ́ra tí wọ́n bá wẹ́tàn, mo ní ìyẹn. But tó bá jẹ́ aṣọ tí èèyàn ma wọ̀ tán fiwẹ, mo ní ìyẹn.

Ah! Oríṣiríṣi ọ̀rẹ́ lówà, oríṣiríṣi ọ̀rẹ́ dè ní. Àwọn mìíràn wa tí wọ́n fẹ́ràn láti máa gba owó, àwọn mìíràn sì wà tí ẹ́ ń gbé, tí o bá fún wọn láàyè, wọ́n, wọ́n ṣetán láti ba ee ná gbogbo òwò ẹ̀ tán tí o máa fi ku ìka mọ, bí wọ́n dẹ́tì kù ká, wọ́n padà lẹ́yìn rẹ. Óun pẹ̀lú ìyẹn tí mo bá ti rí pé ẹni tí ó bá ti jẹ́ pé owó tí kò wù mí kí n ná a, mo ní jẹ́ kí ọrẹ kankan mo nipa ee, mo ò dẹ́ le sọ fún ẹni kankan lú pa. Mo tí ó bá ti jẹ́ owó tí mo lè ná ya fún ya fún, tí mo dẹ́ le ṣe anything le lori, kò sí bí mo ṣe lè sọ fún ọ̀rẹ́ rẹ̀, kò sí ǹkan tí mo ní lè ṣe nítorí, torí mo ti ní ìpinnu láti ná a. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ owó tí mo wù mí ná, tí kàkà bẹ́ẹ̀, mo ní jẹ́ kí owó, kí ọ̀rẹ́ kankan mo nipa ee, torí won ni gbogbo owó ló ń dá a nínú ọmọ ìyá àti ọ̀rẹ́. Tí ó bá ti jẹ́ owó tó wù mí ná, màá sọ fún orẹ̀, tí ó bá ti jẹ́ owó tí ò wù mí ná, kò sí ọ̀rẹ́ kankan tó máa mo nipa rẹ̀ mọ́.

Ìgbà mìí wà tí, ìbò mìí wà tí ènìyàn máa ń ṣe, mo rántí kí n tó wọ, kí n tó wọ ilé ìwé, o ní bí i nǹkan tí mo ti lọ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́. Àwọn mìí ó ń gbà kí àwọn òṣìṣẹ́ wọn kí wọ́n máa, kí wọ́n máa dáhùn fóònù nínú ibi iṣẹ́. Ìgbà mìí wà tó jẹ́ pé wọ́n máa gbà á lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n máa kó lọ sí ọ́fíísì wọn tí wọ́n máa fi, tó máa fi di àsìkò lólè, tí wọ́n dè máa fi àwọn kíní. Ìgbà mìíràn tí ó bá ní, ó bá ní ìpè, òun ló ní láti lọ ṣú bá ọ̀gá ilé iṣẹ́ ní ọ́fíísì wọn kó gba iye láti fi gbé. Ìgbà tí mo fi owó rà níbẹ̀, ó ní mo ṣe máa ṣẹ ara mi bí i kí n tọ́jú ẹ̀ kí ó bá ti di wípé kíní, kí ó bá ti di wípé mo ní máa dẹ́ fi sí vibration, kí ó bá ti di wípé mo ní call, mà á yẹ̀ ẹ́ wò dáadáa pé kò sí ẹnìkan tó ń bọ̀ àbí olù, àwọn akẹ́kọ̀ọ́ tó ní lọ fẹjọ́ mi sùn. Mà á dẹ́ dáhùn kíní wọn. Ǹnkan tí mo ń ṣe ni kí n má fi owó tẹ̀ẹ́ ní gbogbo ara tó rí pé, ó lè kó bá mi.

Ó, gbogbo rẹ, gbogbo kò ń ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe ohun ìpè orí fídíò, but ile ayé tuntun láwà yìí, àwọn ọ̀rẹ́ mi ṣe tó máa rí bákan tó mo bá ṣe àti pé eeyan máa dàbí ẹni tó wà ní ilé ayé àtijọ́ tí èeyan bá wà ní ayé tí ó bá ṣe. Kò ń ṣe gbogbo igba ni mo máa ń ṣe, ọgbó ó lè jẹ́ ẹ̀ẹ̀kan, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, eeméjì lọ́sẹ̀, ìgbà mi tí àsiko bawa mo máa ń ṣe tó ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀, but mo jẹ́ enikan tó máa ń ṣe ìpè orí fídíò ní, ní ìgbà kú ìgbà tí mo bá ní àǹfààní láti ṣe. Kò ń ṣe ǹnkan tó jẹ́ gbogbo ìgbà, kò de n ṣe ǹnkan tí mo máa ń ṣe lójoojúmọ́. But ìgbà mí wà, ó lè jẹ́ ohun, ohun, ó ti ẹ̀ tó èyí tí ó ní àwọn olùkọ́ kọ̀ọ̀kan tí wọ́n máa ń fi kíláàsì tí wọ́n sí orí ohun, ohun kí ní ti wa ń pè é ní Zoom. Kò sí ìgbà tí a ní padà ṣe ìpè orí fídíò. Torí ó jẹ́ ǹnkan tí mo máa ń ṣe bó ti ẹ̀ jẹ́ pé kò ń ṣe gbogbo ìgbà lémọ́lémọ́ bí ìpè torí afẹ́fẹ́

Ilé-ìṣẹ̀ m̀báyé jẹ́ nkàn tó tákò ìlànà èṣin mi kòde n ṣe nkàn tí mo n ṣe. Ọ̀pọ̀lọ̀pọ̀ ènìyàn ló má n sọ pé ẹ̀ n kò ba èṣin jẹ́, ẹ̀ n ìwọ̀ nkàn táwọn bàbánla bàbá wa ti n ṣe káwà tó dáyé kí èṣin ìmọ̀lẹ̀ àti èṣin Kristẹ́nì kò tó wà sílu. Bút tí ẹ̀eyàn bá n ṣẹ̀, tí ẹ̀eyan bá n ṣẹ̀ ìlànà kàn, ọ̀ jẹ́ nkàn tó daá tó dẹ̀ jẹ́ ohun tó bá ọ̀mọ̀lúàbí mú kí o má tẹ̀lẹ̀ ìlànà tó wà lọ́kan ẹ̀n tí wọn fí to, kói ṣẹ́, kó má ṣẹyen. Ò má n fà àínì èeyàn tí kò ní, tí kò ṣe gbẹkẹ́lẹ̀ nkàn tí ó má n tó má rún tẹ́ àwọn ìru èeyàn bẹ má n dín niyẹ̀n. So mo jẹ́ ẹ̀nìkàn tó, tó, tó tẹ̀lẹ̀ ìlànà èṣin mi tí kòde n ṣe kó ṣẹyẹ lọ sí ilé-ìṣẹ̀ m̀báyé àbí ṣẹ̀ ohun tí kò ba èṣin mi mú.

Àbáṣiṣẹ́pọ̀ mi jẹ́ ohun ti tó ṣe pàtàkì fún mi nítorí ohun tí mò ń ṣe ó jẹ́ ohun tó gbọdọ̀ máa jẹ́ pé àwọn tí máa bá mi ṣiṣẹ́ pọ̀, wọ́n gbọdọ̀ ní ìtara iṣẹ́ gẹ́gẹ́ bí èmi náà ṣe ní ìtara rẹ̀. Nítorí tó túmọ̀ sí pé mò lè mú ẹnìkan tí kò ti ko ti iṣẹ́ ohun ń ṣe láti bá mi ṣiṣẹ́. Mo fẹ́ràn kí máa mú ẹni tí ó ní láti máa ṣe láti jara mọ́ṣẹ́ tí kò ń ṣe, tó máa máa ṣe ọ̀lẹ, tó máa máa fa iṣẹ́ àwọn ènìyàn tó kúnsẹ́yìn. Àìmọye ẹgbẹ́ mi máa wà tí ó jé pe gbogbo wọn ló máa fẹ́ràn iṣẹ́ ṣíṣe tí wọ́n á dẹ̀ fi ara si ṣẹ́ tó máa jẹ́ pé èèyàn kọ́ n nu wọn ló máa ma dá iṣẹ́ gbogbo wọn ru. So, mo máa ń fí ojú fín ilẹ̀ kí n tó mú èyàn tí ó máa bá mi ṣiṣẹ́ torí ó dẹ̀ máa ń jẹ́ kí iṣẹ́ mi koyọ tí àwọn ènìyàn fi fẹ́ràn. Ẹ̀mí náà jẹ̀ yẹ bí ẹnìkan tó fẹ́ràn láti máa jẹ́ olórí tó dá tó sì mú kí àwọn ènìyàn máa fẹ́ràn láti máa bá mi ṣiṣẹ́ pọ̀

Ó máa jẹ́ ohun tó máa dùn mọ́ mi nínú gidi gan tí mo bá lè rí iṣẹ́ sí ìlú mìíràn. Àgàgà bó ṣe jẹ́ pé iṣẹ́ tí mo yàn láàyò tí mo sì ń ṣe akẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ní ilé ìwé, ó jẹ́ iṣẹ́ tí kò tíì fibe gbilẹ̀ ní ìlú mi tí ó sì jẹ́ iṣẹ́ tí ó jọjú tí ó dẹ̀, tó dẹ̀ gbilẹ̀ ní ìlú mìíràn bíi ìlú Amẹ́ríkà, Russia àbí South Africa. Tí àwọn ǹkan tó wà níbẹ̀ ni yẹ́n tí mo máa fi nífẹ̀ ẹ́ láti lọ ṣe iṣẹ́ mi ní ìlú mìíràn, tí ó sì máa jẹ́ ohun tó máa dùn mọ́ mi nínú tí bá rí àǹfààní láti lọ. Bo bí gbogbo ǹkan ṣe ń rí lọ́wọ́ yí, ó dá ń pé ìlú mi na ni màá ti parí iṣẹ́ mi. Kò sí ibi tí Ọlọ́run ò tí lè ṣe ìyanu rẹ̀, kí Ọlọ́run dẹ̀ fi ìdi yàn múlẹ̀. So kosí ibi tí mo ti ṣe tí kò ti dá, bó ti n bá rí àǹfààní láti lọ sí ìlú mìíràn láti lọ ṣe, ó máa dùn mọ́ mi nínú.

Oúnjẹ òwúrọ̀ jẹ́ oúnjẹ kan tó ṣe pàtàkì tí ó sì máa ń, tó máa ń darí bí ọjọ́ èèyàn ṣe máa lọ. Ó jẹ́ oúnjẹ tí èèyàn gbọdọ̀ fi ohun àsìkò àti, àti ìmọ̀ ṣe, torí tí eyan bá jẹ oúnjẹ ní òwúrọ̀ tí kò bá ṣe, tó bá jẹ oúnjẹ tó pọ̀jù nínú ohun aládùn ni, ó lè ba mood èèyàn jẹ fún gbogbo ọjọ́ yẹn. So oúnjẹ òwúrọ̀ jẹ́ oúnjẹ kan tí ó máa ń fi ara balẹ̀ mu. Mo óúnjẹ oúnjẹ tó bá ti pọ̀jù ní ṣúgà bíi potato àbí ìrẹsì alásẹpọ̀. Ohun, mo fẹ́ràn kí màá jẹ ohun tó bá ní bí ẹ̀fọ́, tí kò dẹ́nì jẹ́ kí ṣúgà ara mi kó lọ sókè láì ro tẹ́lẹ̀. So àwọn oúnjẹ tí mo fẹ́ràn kí màá jẹ, òun ni boyá kí n jẹ bí fùfú àti ẹ̀fọ́ àbí kí n jẹ ìrẹsì funfun pẹ̀lú ọbẹ̀ tó ní oríṣiríṣi èròjà nínú. Èyí máa jẹ́ kí ara mi wà pa àbí kí n jẹ ẹwà lórí epo rere mú rí, gbogbo mú rí àsìkò tí ó pọ̀jù, ẹwà ni mo máa ń jẹ. Èyí máa jẹ́ kí, kí ètò ara mi kó ṣe dáadáa fún gbogbo ọjọ́ yẹn.

Mo mọ̀ nǹkan tó mú irú ìgbérè èléyìí wà o, bọ̀ ṣe ẹyin kan wà tí kò kí n fọ́. E hun tó wà níbẹ̀ ni pé ẹyin yín yàtọ̀ sí ẹyin. Àwọn ẹyin mi wà tí ó jẹ́ ń pé ìkarahun ẹyin wọn kò hún, kò hún, kò hún ṣe nígbà tí adìẹ bá yin. Èyí tó máa ń jẹ́ kí ọ, èyí tà wọn máa fi fọ́ tí ó bá là á mọ́lẹ̀, ọ má máa ta. Ò, è mi dẹ́ wà, tó bá jẹ́ ń pè bí ẹyin adìẹ tó, tó, tó ṣe dáadáa nígbà tó ye, tí èèyàn bá ti là á mọ́lẹ̀, ọ̀r, nǹkan kékeré kan, ó di dandan kí yen fọ́. Bọ̀ tó bá jẹ́ ń pè bí irú ẹyin alángbà, bí wọ́n là ẹyin alángbà mọ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kò ní fọ́ o. Kò sí nǹkan kan tó máa ṣe ẹyin alángbà. Wọ́n má máa ta pún, pún sokẹ́ ni. Tó bá dé sì jẹ́ bí i ẹyin, ẹyin àwo, ìyẹn kéré, tí èèyàn bá ju ìyẹn láti ibi tí kò fi bẹ gà púpọ̀, ó ṣe é ṣe kó máa fọ̀. Bọ̀ tó bá ti jẹ́ bí ń bí ẹyin, ẹyin tòló-tòló tó tóbi dáadáa, tí wọ́n bá là á mọ́lẹ̀ lẹ́ẹ̀kan, àgàgà kí eeyan fọ̀ mọ́, orí ọmọdé gan sef fò ń ṣe ló máa túká pẹ̀rẹ̀pẹ̀rẹ̀

Ah, ọmọ ilé ìwé sì ni mí o, bótì e jẹ́ n pé ó ti wù mí kí ní ọkọ̀ tí mo lè máa fi rìn kiri inú ọgbà ilé ẹ̀kọ́. Mo, owó sá fẹ́rẹ sí mi lọ́wọ́ báyìí láti, láti ní ohun tí mo máa fi rà, láti ra ọkọ̀. Bó sì jẹ́ pé ó wù mí gidigidi tí owó díẹ̀ bá wá sí mi lọ́wọ́ nísìnyí, ó ṣéṣe kí n wá bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré kan tí èmi náà a tí ẹ máa fi mú di nínú ọgbà ilé ìwé. At least èmi náà ti dàgbà pé mo ti lè gba ìwé, ìwé ìwà ọkọ̀. So owó ni ó ń dá mi dúró. Ká ní kí n ṣe ìyẹn ni, mo bá dáhùn ìbéèrè yìí dáadáa. Lọ́wọ́lọ́wọ́ báyìí, mo ti sì ẹni tó ń wa ọkọ̀. Mo ṣì ń, mo sì ń wa ọkọ̀ tí, tí ìlú, ẹ́, tóloyìnbó ńnpè ní public transport. Tó bá ti di ìgbà tí oi, tí n bá ti ní ọkọ̀, tí ètò yìí bá dẹ̀ ṣì wá n lẹ̀, ó ṣéṣe kí n dáhùn dáadáa nígbà yẹn.

Ah, aṣọ tí mo máa ń wọ̀ máa ń, ó máa ń dá lórí òde tí mo bá ń lọ. Tó bá jẹ́ òde tí ó fẹ́ kí n wọ aṣọ ìbílẹ̀ ni, ẹ́ n, aṣọ ìbílẹ̀ ni màá wọ̀. Tó bá de jẹ́ òde tí ó fẹ́ kí n wọ aṣọ gẹ̀ẹ́sì, aṣọ gẹ̀ẹ́sì ni màá wọ̀. Tó bá sì jẹ́ pé kò sí ohun bí i òde èmi àti àwọn ọ̀rẹ́ mi nìkan kọ́ tí ẹ fẹ́ jọ wa, pàápọ̀, aṣọ, aṣọ ìwọ́lẹ̀, kò sí bíi ìwọ́lẹ̀ nábẹ́, but tí kò ń ṣe aṣọ ìmúrode tóri mọ̀ ọ́n kọ́ tí ẹ lè wọ̀ láti gbafẹ́rẹ àbí láti jayé, irú eyẹn ni màá wọ̀ ní irú àsìkò yẹn. Bí owó aṣọ jẹ́, aṣọ dá lórí ohun ìmúrode. Ó ní ìgbà kan rí to je ń pe aṣọ, aṣọ ìbílẹ̀ ni mo fẹ́ràn ni kí màá wọ̀. Ó ní eyan kan tí èmi àti e sun mora nigbayẹn tí kò fẹ́ràn bi mo ṣe n wọ̀, eyi tó ò fàá ti mo fi n wọ aṣọ gẹ̀ẹ́sì nísìnyí, bí ó ṣe jẹ́ niyen.

Wákàtí ṣiṣẹ́ ò dá lórí ìrù ọjọ́ torí mo rò pé ọjọ́ kan wà tí mo kì í ṣiṣẹ́. Àti ọjọ́, ọjọ́ ìsinmi òun àti ọjọ́ àìsinmi òun, gbogbo ni mo fi ń ṣiṣẹ́. Torí ọ̀hun, ẹ̀kọ́ tí mò ń kọ́, ó jẹ́ ẹ̀kọ́ tí ó tóbi gidi gan, tí kò ń ṣe nǹkan tí onẹ̀ lè fi, a bá fẹ́yàn ní gbogbo wákàtí tó wà nínú ọjọ́ àti èyí tó wà nínú ọ̀sẹ̀, kò ń ṣe nǹkan tí onẹ̀ lè parí. Òun gbogbo ìgbà ni mò ń má, ni mò máa ń ṣe iṣẹ́, kò sí ìgbà tí mò kí ń ṣiṣẹ́. Ò bá ìmíràn wà tí pé mò má, mò máa ní ìsinmi lẹ́ẹ̀kan kan tí a máa ti rí pé ara mi ti fẹ́ máa kọ iṣẹ́ púpọ̀ tí mò fẹ́ máa gbé lẹ̀. Òun, so ó ní wákàtí pàtó kan tó wà tí mò kí ń fi ń ṣiṣẹ́, kò sí wákàtí kan tí mò kí ń fi ń ṣiṣẹ́. Ò bo ìgbà ekankan màá ń fún ara mi ní ìsinmi.

Mi ò ṣe ẹni tó burú, miò dẹ̀ n ṣe ẹni tó ń jagun móyàn. So wipé kí n màá lé èyàn kúrò ní ìdí iṣẹ́ kò n ṣe ohun tí mo le pè ní ìwà mi. Kò tí è ń ṣe ìwà tó, tó, tó sọ bíi irú ènìyàn tí mo jẹ́ rárá. Mio, tí èmi àti eyan bá jọ ní ìjà kò bá jẹ́ lẹ́nu iṣẹ́, kò wá n ṣe bíi kí n gba ijẹ́ lẹ́nu ẹ̀, so mo ń ṣe èyàn tó máa ń wò ṣuṣu, tó máa gba ijẹ́ lẹ́nu èyàn. Mio mọ irú àwọn ọmọ àti ìyàwó tí onítọ̀hún fi sílé, tí ọ́n gbọ́kàn lé owó kéréje kéréje, tọ́un náà rorá n rí nibí tió ti ń ṣiṣẹ́. Ṣo kò ń ṣe ìwà kan tó, tó, tó wù tó dàbí ìwà ọmọlúwàbí. Emi dè fẹ́ràn kí màá wùwà ọmọlúwàbí. Though kò n ṣe ohun tí mo lè ṣe pé kí n wá gba iṣẹ́ lọ́wọ́ èyàn, nítorí pé a jọ ní ọ̀wọ́nṣẹ́. Ohun tó lè jẹ tí mo bá jẹ́ bí olórí lórí onítọ̀hún, tí onítọ̀hún o dè ṣe iṣẹ́ bí ó ṣe yẹ́ kó ṣe, ó ṣeé ṣe kí n gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀, torí, ìwà ọmọlúwàbí, òun náà ò wùwà ọmọlúwàbí. Iyẹn, ó ṣe dáhùn, but wipé nítorí pé a jọ ní aáwọ̀, mo wá gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ìyẹn, iyẹ́n o n ṣe ohun tí mo lè ṣe.

Ìmọ̀ kan tó máa jẹ́ ìmọ̀ tó máa wù mí láti kọ́ ni bí a ṣe ń fi, ẹ́ n ò, bí a ṣe ń bá ẹ̀rọ ayélujára sọ̀rọ̀. Èyí tí a mọ̀ sí programming. Ó jẹ́ nǹkan tó wà lọ́kàn mi tí mo sì ń fi tara tara sí láti kọ́. Yatọ̀sí pé ó jẹ́ nǹkan tí ó máa gbé iṣẹ́ tí mò ń kọ tó máa gbé lárugẹ. Ó tún jẹ́ nǹkan tí ènìyàn le fi dá yàtọ̀ sí gbogbo àwọn tó kù ní ayé tuntun ta wá yìí. So ó jẹ́ nǹkan tó wù mí láti mọ̀ làti kọ́ tí mo máa dẹ̀ fi dá yàtọ̀ nínú ẹ̀kọ́ mi, nínú iṣẹ́ tí mò ń ṣe. So nǹkan tó wù mí dáadáa lọ́kàn yìí tí ó dẹ̀ máa dùn mọ́ mi nínú tí n bá lè mọ̀. Lágbára Ọlọ́run mo máa mọ̀, tọ́ ó máa dùn mọ́ mi nínú tí n bá lè mọ̀ dáadáa tí màá fún wa dá yàtọ̀ sí gbogbo àwọn ènìyàn èyí tó kù. Nǹkan tó wù mí nìyẹn.